Ṣe mo maa n fi idaabobo oorun sara? Ah, eh, idaabobo, ṣe oorun tabi oorun? Oorun sara that is spray. Eh, mo maa n fi idaabobo oorun si ara, ti awon Yoruba n pe ni lofinda. Mo maa n fi si ara, nitori ti eniyan ba fi si ara, o tun maa n bu yi kun eniyan ni awujo. O de maa n je ki eniyan runda, o de tun maa n je ki awon eniyan ko kinu won, ki kan fe sun mo eeyan dada lati ba eeyan soro, lati ba eeyan se. Idaabobo oorun je oun to dara to se pataki ki omo ile-iwe maa lo. Nitori oun maa n se ara ni anfani. O de maa n je ki eniyan ni orekun ore. Ida, to ba si je idaabobo oorun ni en so. Idaabobo oorun, eh, bi, em, umbrella. Mi o kin fi be lo idaabobo oorun, ti, em, mi ki n fi be lo ti mo ba ti n jade. Sugbon idaabobo oorun mo maa n lo dada, especially ti mo ba ti fe lo si bi ayeye, bi, eh, igbeyawo, oku tabi a n se ikomo ni. Mo maa n lo idaabobo oorun tabi ti mo ba fe lo si ipade kan tabi omiran tabi ijosin ni ile ijosin. Mo maa n fi be lo nitori ki o le fi bu kun iyi ti mo ni ni awujo. Ki iyi ti mo ni laawujo ko ma fi le re darun. Idi won yi ti mo fi maa n lo idaabobo oorun ni gbogbo igba lorekoore ni. Ati pe, gege bi awon scientists, awon, eh, iwadi ti, iwadi jinle ti awon scientists ti won se, won fi han wipe idaabobo oorun o da pupo lara. Awon idaabobo oorun kan wa ti o ye pe won serve as vitamin si ara. Won maa n se ara ni ore ti eniyan ba fi n si ara. Won de maa n je ki immune kan strong ki won le. Sugbon kii se gbogbo idaabobo oorun ni eniyan maa n lo, eniyan maa n lo. Tori awon idaabobo oorun kan wa ti o ye pe o maa n se ailera fun ara. O maa n je ki ara, ki o si, o si maa n fa nkan ti won n pe ni aarun jeje re ti won n pe ni cancer si eni lara. So idi eyi ni, lo je ki won maa n se ayewo fini fini lori gbogbo oja tabi idaabobo oorun ti awon eniyan n ta tabi ti awon eniyan n ra. Kaakiri gbogbo ibi. Te yin na ba fe ra idaabobo oorun, e se iwadi fini fini ki e si mo wipe idaabobo oorun ti e fe ra yi kii se ayederu tabi eyi to le se akoba fun e, eya ara yin. So that ki e ma ba se, ki e ma ba se adanu tabi ma fi ka abamọ kẹnu nigba ti awon aarun buruku yi ba gbera sọ ni ago ara. E ṣe o.

Ẹ fẹ́ mọ̀ bọ́yá mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata? Àh, bẹ́ẹ̀ ni o. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. Nítorí oúnjẹ tí ò bá ní ata, àwọn Yorùbá gan-an bọ̀ wọ́n ń sọ pé: "Ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí kúkurú; ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ." À, oúnjẹ tí ò bá ní ata kò ní ní adùn ní ẹnu. Nítorí oúnjẹ tí ò bá ní ata, àwọn Yorùbá gan-an bọ̀ wọ́n ń sọ pé: "Ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí kúkurú; ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ." À, oúnjẹ tí ò bá ní ata kò ní ní adùn ní ẹnu. Ó máa ń rí bákan bákan ní ẹnu. Ṣùgbọ́n oúnjẹ tó bá ní ata, ó máa jẹ́ kí ayẹ ẹ̀, kò ní jẹ́ kí ó máa máa rìn yan láyà. Kò ní jẹ́ kó rìn láyà rárá, rárá àti rárá. Ó máa jẹ́ kí ènìyàn-- kí ènìyàn jẹ pẹ̀lú ìdùnnú. So oúnjẹ tí ó ní ata ni mo fẹ́ràn jù. Mi ò fẹ́, mi ò fẹ́ kí oúnjẹ mi kí ó má ní ata. Torí tí ó bá ní ata, kò ní dùn-ún jẹ. Tí ó bá ní ata, tó bá dé gbóná, ó máa dùn jẹ, ó máa lọ́, ó máa jẹ́ kí ọ̀nà ọ̀fun gan kó ṣe àdúrà. Ó dẹ máa jẹ́ kí inú kó gbóná. Torí ata náà ń ṣe àwọn iṣẹ́ ní àágò ara. Ó ń jẹ́ kí ẹ̀dọ̀ àti ìfun kí kan wà wọ́m. Nítorí ata gbóná. Bẹ́ẹ̀ ni, ìdí tí mo fi fẹ́ràn oúnjẹ tí ó ní ata nìyẹn. Mi ò fẹ́ràn oúnjẹ tí ò ní ata. Ó, ó máa ń rí bákan bàkan. Ó dẹ máa mú àyà rìn mí àti ọkàn.

Kí nì mó máa ṣé ní òwúrọ̀ kọ́kán? Tàbí ẹ fẹ sọ̀ wípé kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ́kàn láàárín ọ̀sẹ̀? Óhun tí mo máa ń ṣe lóòótọ́ lóòótọ́ ni ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ́kàn ní àárín ọ̀sẹ̀. Ó yàtọ̀ sí àrá wọn. Ó dẹ̀ tu fara pẹ́ra díẹ̀ nítorí bí ọjọ́ ì- ajé, Monday, mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù, sá eré, nàrá, na ẹsẹ̀, su-- nítorí kí ara mi bá jí pépé, kí ara mi kó, kó bá wà healthy, mo máa ń jí, mo máa ń nara, mo máa ń na ẹsẹ̀, mo máa ń sá eré, mo máa ń gbé ohun wíwo tí wọ́n-- tí àwọn òyìnbó ń pè ní weight. Mo máa ń gbé, mo dẹ̀ máa ń ṣe press up, push ups, lọ sókè lọ sílẹ̀. Lẹ́yìn yẹn, mo máa ń lọ sí, màá-màá da iná, màá mú coffee àti búrẹ́dì. Màá-- lẹ́yìn tí mo bá ti mu coffee àti búrẹ́dì, coffee tutù àti búrẹ́dì, tí mo bá jẹ, màá fi warm up. Màá ṣẹ́ wá lọ bo omi sí ara. Tí mo bá bo omi sí ara, mo máa ti wẹ̀ tán. Mo máa múra ibi iṣẹ́. Bí mo bá ti múra ibi iṣẹ́, màá wá oúnjẹ. Nígbà tí oúnjẹ bá wá, màá dáná. Tí oúnjẹ bá dẹ̀ sí, mo máa mú ìwọ̀nba búrẹ́dì si. Mo dẹ̀ tú máa po tíì. Mo bá ti po tíì papọ̀ mọ́ búrẹ́dì, màá dẹ̀ mú. Tí mo bá ti mu tíì àti búrẹ́dì papọ̀, màá lọ sí ibi iṣẹ́. Ní ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun tí wọ́n ń pè ní Tuesday, mo máa-- tí mo bá jí, eh, ó fara pẹ́. Ǹkan tí mo máa ń ṣe ní ọjọ́ ìṣẹ́gun ó fara pẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ọjọ́ ajé. Ṣùgbọ́n ìyàtọ̀ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ ìṣẹ́gun, mo máa ń ṣe roster bí mo ṣe fẹ́ lo ọ̀sẹ̀, bí mo ṣe fẹ́ lo ọ̀sẹ̀ ètó ń bọ̀. Torí ọjọ́ ìṣẹ́gun, ìṣẹ́gun ni mo máa ń ṣe roster bí mo ṣe fẹ́ lo ọ̀sẹ̀ yìí tí mi tí wà nínú. Mo máa ṣe roster pé ǹkan tí mo fẹ́ ṣe, ǹkan tí mo fẹ́ ṣe, ǹkan tí mo fẹ́ ṣe ni. Mo dẹ̀ máa ń ti ń cẹ́kìì schedule mi, à-- kó tó di gbogbo ìgbà yẹn. Tí mo bá dẹ̀ lọ sí ibi iṣẹ́, mo máa ń tètè dé ní ọjọ́ ìṣẹ́gun. Ní ọjọ́rú tí wọ́n ń pè ní Wednesday, ọjọ́rú, mo máa ń ṣe exercise ṣùgbọ́n mi ò kí ń pẹ́ tó ọjọ́ ajé àti ìṣẹ́gun. Mi ò kí ń pẹ́ nítorí ọjọ́rú mo máa ń ní àwọn ìpàdé tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní meeting ní gbogbo ọjọ́rú. Ní, ẹ́, àárọ̀ ló ni ìpàdé yẹn dẹ̀ máa ń wáyé tí mi ò dẹ̀ gbọdọ̀ máa wà ní ibi gbọ̀ngàn ìpàdé. Nítorí náà ni mo ṣe máa ń tètè dé, mo ṣe máa ń tètè lọ sí ibi iṣẹ́. O-- mo dẹ̀, mo máa ń jẹ oúnjẹ gidi ní, ẹ́, ọjọ́rú. Ọjọ́ Ọjọ́bọ̀ tí wọ́n ń pè ní Tues-- ẹ́, Thursday. Thursday náà, ǹkan tí mo máa ń ṣe ní ọjọ́rú náà mo máa ń ṣe ní Ọjọ́bọ̀. Nítorí ìpàdé wà fún mi ní ọjọ́rú àti Ọjọ́bọ̀. Ní ọjọ́ méjèèjì yẹn ni ìpàdé wà. Ṣùgbọ́n ẹjọ́ ẹtì, ẹ́, ẹm, rara. Ok, ọjọ́ ẹtì ni, ọjọ́ ẹtì. Ọjọ́ ẹtì tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní Friday, mo máa ń tètè lọ sí ibi iṣẹ́ ju gbogbo ọjọ́ lọ nítorí ọjọ́ yẹn a kì í pẹ́ níbi iṣẹ́. Mo dẹ̀ máa ń tètè dé. Ọjọ́bọ̀, ẹm, ẹtì, àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta, mo, mi ò kí ń lọ sí ibi iṣẹ́. So, mo máa ń fọ abọ́, mo máa ń gbá ilẹ̀, mo máa ń ṣe gbogbo iṣẹ́ ilé, mo máa ń fọ aṣọ. Ọjọ́, ẹ́, ẹ́, àìkú tí a pè ní ọjọ́ ìsinmi, mo máa fi ń jọ̀sìn, lọ sí ilé ìjọsìn láti jọ̀sìn sí Ọlọ́run fún ọ̀sẹ̀ tó fi fún wa.